Máa ra ǹkan ní ibi tí ó pọ̀. Alákọ̀ọ́kọ́ ni ọjà, eléèkejì ni àdúgbò, láwọn yàrá ìtajà àdúgbò tí wọ́n pè ní shop, eléèkẹta ni, àwọn ṣọ́ọ̀bù ńlá tàbí ilé ìtajà ńlá tí wọ́n pè ní super-supermarket. Òní rúrú ǹkan ni mo máa ń rà. Èyí, ohun tí mo bá dé rí nínú àwọn ǹkan tí mo sọ yìí, nínú àwọn ibi tí mo dá rúkọ yìí, ohun tí mo bá lè rí níbẹ̀, òun ni yóò ṣàtọ́ná ibi tí màá ba ti ra ǹkan. Fún, àwọn ǹkan tí mò ń lò lójoojúmọ́ gẹ́gẹ́ bí ọṣẹ ìwẹ̀ ni, ọṣẹ fọṣọ, ìṣẹ́, ǹkan ọ̀fọ̀yín ni àti gbogbo àwọn ǹkan àlò kéékèèké ojoojúmọ́, màá sábà ra àwọn ilé yìí ní àwọn ilé ìtajà tó wà ní, tó wà ní tọ̀sí mi. Àwọn shop kékeré-kékeré tó wà ní tọ̀sí mi mo ti máa ń sábà ra ru àwọn ǹkan báyìí. Tó sì jẹ́ wípé àwọn ǹkan tí wọ́n ò bá ní ní mo máa ń lọ sí ilé ìtajà ńlá tí í ṣe supermarket láti lọ rà. Àwọn ǹkan wọn, oúnjẹ elú ọ̀bẹ̀, gẹ́gẹ́ bí tòmátò àti ata, ẹran, ẹja, ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ni àwọn ǹkan tí mo máa ń lọ́ rà nínú ọjà. Tó sì jẹ́ wípé ní ìlú wa yìí àwọn ọjọ́ karùn-karùn ni wọ́n máa ń ná ọjà tí èmi sì máa ń gbìyànjú láti lọ sí ọjà tí mo bá ti nílò àti ra àwọn ohun oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Ẹ̀ ko n ṣe ojojumo ni mo máa ń sáré, ṣùgbọ́n tó jẹ́ wipé lóòrèkóòrè ni mo máa ń ṣe báyìí, eeh, ní àwọn ọjọ́ aba mẹ́ta tí ó jẹ pé mi ò ní lọ ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, oun ni máa sì wọ bàtà mi tí màá sì hó kúrò nílé láti bí ọ̀wọ́ àgbo méje títí tí màá sì sáré láti ibùsọ̀, màá sáré láti inú ilé mi, màá sì sáré ibùsọ̀ máìlì mélòó, ibùsọ̀ máìlì bí i méjì kó tó di wípé mo padà sílé tí mo sì máa ń ṣe lé yii lóòrèkóòrè torí pé mo gbà wipé, eeh, gbogbo eré sísá yìí àti àwọn eré ìdárayá mi ó máa ń mára jí pẹ́pẹ́ni tí ó sì jẹ́ pé ara mi ò ní wu ló tó ń ṣe ninú ara.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ni ìmẹ́lẹ́ láti ọ̀dọ̀ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Mo ní irúbọ ọkà mi ni pé tí oníkárí kú bá ṣiṣẹ́ rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, iṣẹ́ tó wá yẹ ká ṣe á tètè ṣe lásìkò. Tó sì jẹ́ wípé ẹni tó máa yẹ ká dànù a máa dànù tí ó ní ní tó máa tètè torí ó lè sì máa jẹ́ kí iṣẹ́ wa kú gbé ó kú gbé lọ sókèsì. Ṣùgbọ́n tí mo bá rí òṣìṣẹ́, ìgàgà ẹni tó jẹ́ pé òṣìṣẹ́ tó wà lábẹ́ mi tó jẹ́ wípé kò ṣiṣẹ́ rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, èmi kì yóò, èmi kì yóò gé ba ẹni náà wí níwájú àwọn ala, níwájú àwọn oníbàárà wa. Tó sì jẹ́ wípé èmi yóò pẹ́ ẹni náà sẹ́gbẹ̀ẹ́ tí màá sì ṣàlàyé fún ẹni tí ò ń ṣe ìjì, kílé tó lè ṣe báyìí, kílé tó lè ṣe báyìí, kílé tó lè ṣe báyìí. Kílé tí kìní iìyì tó ń gbá sìkò yìí tó bá yìí tí màá sì gbọ́ títẹ nú ẹni náà kí n tó sọ tìtì, kí n tó sọ àwọn nǹkan tí mo gbọ́ èrò pé ó yẹ kó ṣe fún. Eléyìí ni mo máa ń ṣe láti jẹ́ kí ilé iṣẹ́ kó lọ sókèsì láti lè jẹ́ kí irúṣẹ́ wá kó túbọ̀ dànmárà si, kí àwọn oníbàárà wa, kí àwọn náà lè jẹ́ gbádùn àwọn nǹkan tí à ń ṣe, kó lè gbà jẹ́ gbádùn iṣẹ́ wa, kó jẹ́ pé ohun tí wọ́n lérò ni iṣẹ́ náà yóò sì tún máa yóò ṣèrere. Mo ní ìgbàgbọ́ pé ilé ìlú yẹ kí àwọn ọ̀gá iṣẹ́ ká máa ṣe lóòrè kóòrè láti jẹ́ kí ilé iṣẹ́ náà kó máa ní ìdàgbàsókè, kó máa ní ìdàgbàsókèsì.

Ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ó dá lé lórí tí olólùfẹ́ mi bá wà ní tòsí àbí bóyá èmi nìkan ni mo wà ní ibi tí mo ti ń ṣàjọyọ̀. Tí ó sì yẹ wípé àwọn ọjọ́ ìbí náà ni mo máa ń ṣàjọyọ̀ lójú lọ́dọọdún. Ehn, ní àìmọ́ iyè ìgbà, ló jẹ́ í pé mo máa ń tó bá ti d’ọjọ́ náà, tí mbá ti jí, màá dúpẹ́ lọ́dọọ Olúwa tó mú mi rí ọdún ọdún tuntun tó sì mú mi, tó mú mi la ọ ọdún tí ó kọjá, tó mú mi làá já tí èmi yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́, èmi yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi bó ṣe, bí mo ṣe tó pé ṣé màá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lẹ́yìn wà ìgbà náà tí mo bá ti parí lẹ́nu iṣẹ́, ehn, èmi yóò sì wá ilé ìjẹun, ehn, àbí ilé ìgbafẹ́ tí màá sì lọ láti lọ ṣe, láti lọ, ehn, fún láti lọ ra oúnjẹ àti láti lọ, ehn, láti lọ ra oúnjẹ tí ó sì jẹ wípé, ehn, ara oúnjẹ tí ǹ kí ń sábà se nínú ilé, ò n mò màá ń sábà rà níbí tí màá sì jẹ gbádùn ara mi. Ṣùgbọ́n tí olólùfẹ́ mi bá wà ní tòsí, ehn, a tún le, a tún le kúrò ní, ehn, a le kúrò lágbègbè ibi tí à wà, ká lọ sí ilé ìgbafẹ́, ká tún lọ ṣe àwọn nǹkan kan, ká tún lọ ṣe, ká tún lọ jẹ gbádùn kí a rí àwọn, tó jẹ́ pé àwa náà á máa jọ rí àwọn èèyàn, àwọn onírúurú àwọn èèyàn mìíràn táwọn náà wá fún ìgbafẹ́ tí a sì jọ dara pọ̀ máa àwọn èèyàn tá jọ, tá jọ ṣe ayẹyẹ náà tí ó sì jẹ́ wípé lẹ́nu iṣẹ́ náà mo mọ̀ pé àwọn alábàásisẹ́ mi àwọn náà máa ń ṣe, wọ́n máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí yìí fún mi tí wọ́n ó sì gé, tí wọ́n ó sì ṣe kéékì àkàrà òyìnbó tí wọ́n ó sì ṣe fún mi. Olólùfẹ́ mi náà a máa ṣe àkàrà òyìnbó fún mi tí ó sì jẹ pé gbogbo wa á ṣe ṣàjọyọ̀ ọdún tí à wọn ó sì ṣàdúrà fún mi pẹ̀lú àwọn ẹbí mi náà àtàwọn òbí mi àtàwọn àbúrò mi gbogbo wọn. Iná máa, la máa jọ sọ̀rọ̀ lórí fóònù tí a sì jọ ṣe àjọyọ̀ náà. Bo ti tọ́ àti bó ṣe yẹ.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Ni aarọ, mo máa ń gbìyànjú láti gbọ́ ìròyìn àkójọpọ̀ ìròyìn tí yóò wà ní agbègbè mi àti ìròyìn tí wọ́n bá yé, tí ó bá jẹ́ ti ìròyìn tàgbà yé, tí ó sì jẹ́ wípé, ẹ̀, ọwọ́ alẹ́ náà, mo máa ń gbìyànjú láti gbọ́ ìròyìn kó tó di gbogbo lọ́sàn-án. Àwọn ètò, àwọn ètò kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe ní tẹlifíṣàn ló sì jẹ́ wípé, àtijọ́ mi, mo ti máa ń bá bọ̀ láti jẹ àjàjà ní ọwọ́ alẹ́, tó jẹ́ pé tí mo bá ti nọ́mbà wà, màá gbe sí tẹlifíṣàn mi, mo sì máa bá àwọn ètò náà lọ, torí wípé àwọn ètò náà ni wọ́n máa ń ṣe ní, ẹ́ẹ̀, àwọn àkálẹ̀ ètò náà ni a ti máa ń ṣe ní ojojúmọ́ tàbí kí wọ́n máa ṣe ní, ẹ́ẹ̀, àwọn ọjọ́, ọjọ́ ọ̀sẹ́ ni wọ́n máa ń ṣe àwọn ètò mìíràn, tó sì jẹ́ wípé àwọn mi ní, ẹ́ẹ̀, ọjọ́ àbámẹ́ta ni wọ́n máa ń ṣe, tí ó sì jẹ́ wípé àwọn ètò kọ̀ọ̀kan wà tí mo jẹ́, àwọn ètò tí mo fẹ́ràn tí mo máa ń tẹ̀lé lọ́sẹ̀ ọ̀sẹ̀. Àwọn ètò bí ètò, fíìmù àgbéléwò, ìyẹn náà wà tó jẹ́ pé mo máa ń tẹ̀lé, tó sì jẹ́ pé àwọn ètò ìrí ayé, àwọn ìyẹn náà, mo máa ń gbìyànjú láti tẹ̀lé wọn tí màá sì gbọ́ ibi tí wọ́n bá bá ìtàn wọn dé. Àwọn, àwọn ètò onílùúrú tó jẹ́ wípé wọ́n máa ń fi ṣe, ẹ́ẹ̀, kí ó tó jẹ́ wípé wọ́n máa ń fi wo àwọn ètò onílùúrú ni wọ́n ṣé, màá wọ, ẹ́ẹ̀, tó bá ń jẹ́ pé ọ̀pọ̀ bá ń bàrì, òun ni, ẹ́ẹ̀, ètò ìdíje league tí wọ́n máa ń gbá ní, ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tí ó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti wo ìdíje líìgì yìí ní gbogbo ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ẹtì, tí ó sì jẹ́ pé mo ti máa ń ṣe àwọn ilé ní gbogbo, gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń gbìyànjú láti ṣe ìdíje.

Onírúurú oníbàárà ló wà tí ó sì jẹ́ wípé ohun tí àwọn ẹni tí èèyàn máa ń palè sílẹ̀ fún àwọn oníbàárà kan máa yàtọ̀ sí ohun tí ẹ̀yan ó gbèrò lọ́kàn fún àwọn oníbàárà mi, fún àwọn oníbàárà tó jẹ́ pé wọ́n ti ń bá wa ilé iṣẹ́ wa ṣiṣẹ́ fún ìgbà pípẹ́ kí ó sì jẹ́ wípé wọ́n jẹ́ oníbàárà tó ṣe gbòógì nínú ilé iṣẹ́ wa. Ìpàdé tí a bá fẹ́ ṣe papọ̀, ohun tí a bá fẹ́ ṣe ìpàdé lórí gbogbo ètò tó bí ìpàdé náà yóò ṣe lọ ní máa ti kọ sílẹ̀. Kí ó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan tí oníbàárà náà tí yóò fi mọ̀ pé gbogbo àwọn nǹkan tí yóò fi jẹ́ kí ìlọsíwájú wà láàárín àwọn àti àwọn oníbàárà yìí, òun ni màá gbìyànjú àti ronú tí màá sì kọ sílẹ̀, tí màá sì gbìyànjú láti gbọ́ látẹnu oníbàárà náà fún gbogbo àwọn nǹkan tí a bá tún lè ṣe láti fi ṣiṣẹ́ fún wọn dáadáa. Tó bá sì jẹ́ pé àwọn oníbàárà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ni tí wọ́n bá ti di pé àkọ́kọ́ ríra kó tó di pé a ríra, òun ni màá ti gbìyànjú láti ṣiṣẹ́ lórí àwọn nǹkan tó jẹ́ pé àwọn oníbàárà yìí máa ń bá wa sí ilé iṣẹ́ wa tí ó sì jẹ́ wípé màá gbìyànjú láti fà wọ́n lójúmọ́ra láti jẹ́ kí irú iṣẹ́ wa tí wọ́n wà pẹ̀lú, láti jẹ́ kí ohun tí wọ́n wà láti fi ṣẹ́ wa kí wọ́n rí níbẹ̀. Kí ó sì jẹ́ wípé àwa ni wọ́n máa ń bá wa ṣiṣẹ́ papọ̀ ní gbogbo ìgbà. Eléyìí ni ó máa ń ṣe ní ìpàdé ṣíṣílẹ̀ tí mo fi máa ń múra sílẹ̀ tí mo bá fẹ́ ní ìpàdé pẹ̀lú oníbàárà.

Nígbà tí irun mi bá ti kún, òun ni màá ń sábà gẹ irun mi. Eléyìí máa ń jẹ́ ìwọ̀n ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan síra wọn, tí ó sì jẹ́ wípé mo ti ní, mo ti ní bábà tó máa ń wá bá mi gẹ, tí ó wà bá mi gẹ nínú yàrá nínú ilé mi ní àwọn àsìkò tó bá ti kún. Irun mi jẹ́ irun tí ó jẹ́ pé kò ń gùn sókè, tí ó jẹ́ pé ó máa ń sábà takòkò tí ó bá ti gùn dé ibi kan ni. Eléyìí ló jẹ́ wípé ó máa ń mú, kó máa ń pa, ìwà wò, ó máa ń pa, bí máa ṣe, bí ojú mi ó ṣe rí, ó máa ń padà. Tí ó sì jẹ́ wípé kò ní jẹ́ kojú mi ó gùn rege dáadáa. Eléyìí ló fi jẹ́ wípé mo nílò láti tètè máa gẹ ní ìwọ̀n ọ̀sẹ̀ mẹ́ta síra wọn, tí ó sì jẹ́ wípé irun orí nìkan lásán kọ́ àti irun àgbọ̀n títí tó fi dé párikẹ̀, òun ni gbogbo ẹ̀ máa ni ó wù. Tí ó sì jẹ́ pé irun àgbọ̀n náà, òun náà ìgbà mí, ó máa wù tayọ bí mo ṣe nífẹ̀ẹ́ sí. Àti irun imú, gbogbo irun ojú mi pátápátá, òun ló máa ń wù tí ó wù, tí ó wù papọ̀ lẹ́ẹ̀ kan ná. Tí ó sì jẹ́ wípé tí mo bá ti pé ẹni tí ó máa ń bá mi gẹ irun, tí ó sì wá gẹ, tí ó máa gẹ gbogbo ẹ̀, àwọn tí ó bá máa mú, àwọn tó bá máa gẹ mọ́lẹ̀ yóò gẹ. Àwọn tó bá jẹ́ pé yóò fà, ó máa fà fún mi. Tí ó sì jẹ́ wípé tí mo bá ti gẹ irun tán, ojú mi yóò padà sí bọ̀ ṣe máa ń gùn rege tẹ́lẹ̀tẹ́lẹ̀. Eléyìí ló jẹ́ pé mo máa ń sábà ṣe tí mo sì máa ń fi owó pamọ́ fún. Torí tí mo bá ṣe ná gbogbo owó tán, mo màá fi owó irun sílẹ̀. Tí ó sì jẹ́ wípé mo rò pàtàkì a tí máa wù láti máa jáde dáa, kojú mi ó gùn régè. Ju pé kí n kan fi irun mi lẹ́, fún oṣù kan oṣù méjì kí n má gẹ lọ. Ẹ́ẹ́, bó ṣe jẹ́ sí mi bí irun gígé, bó ṣe jẹ́ sí mi eléyìí.

Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ lẹ́nu iṣẹ́. Ìgbà mìíràn, kò ń ṣe agbára mi, kò ń ṣe ìkápàmi ló máa ń wà láti yan wọn. Ìgbà mìíràn, kò ń ṣe agbára mi, kò ń ṣe ìkàpà mi ló máa ń wà láti yan wọn. Mo máa ń yan àwọn ọ̀rẹ́ àwọn èèyàn tí a bá ti jọ ń sọ̀rọ̀ tí a bá ti jọ ní ìbásepọ̀ dáadáa ní ibi ìsẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo máa hún gbìyànjú láti jẹ̀ kí ó jẹ́ wípé awọn èèyàn tí mo mọ̀ pé àwọn náà ní àkùnyawọ́ bíi témi òun ni máà mú láti bá ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé àwọn ọ̀gá wa òun ni wọ́n yàn wa papọ̀, tí wọ́n kó wa jọ, tí wọ́n sì fèèyan solórí, màá gbìyànjú láti bá wọn tí mo bá ní láti bá wọn ṣiṣẹ́ ni gbogbo àwọn gẹ́gẹ́ bí olórí. Màá gbìyànjú láti jẹ́ kí ìbáṣepọ̀ àmi àrin èmi àti àwọn ọmọ lẹ́yìn mi kó jẹ́ èyí tí ó se dáa, tí ó lọ dáadáa. Ó sì jẹ́ wípé màá bá àwọn ọmọ àwọn ọmọ lẹ́yìn mi, màá bá wọn dọ́rẹ̀ẹ́, tí màá sì máa gbọ́ àwọn nǹkan tí nbá tí hán bá ń sọ. Mi ò sì ní gbìyàn, mi ò sì ní kọ́ àwọn dànù. Àwọn nǹkan tí wọ́n máa mú wá ní èrọ̀, ni máa sì máa gbé yẹ̀wò ya daa tí àwọn tó bá jẹ́ wípé ó dáa níbẹ̀ tí á sì gbà wọlé. Ó sì jẹ́ wípé á máa gbé ọlá fún, á máa gbìyànjú láti fi orí yìn fún gbogbo àwọn tó bá ṣiṣẹ́ dáadáa lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo ní àǹfààní láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, àwọn táa ti jọ ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ti iṣẹ́ wa lọ dáadáa, àwọn tó jẹ́ pé màá jọ gbọ́ra wa yé táa jọ jọ́ọ̀rẹẹ́ lẹ́nu iṣẹ́, àwọn eléyìí ni màá yàn tí màá sì fisí inú un ẹ̀ tí màá sì jẹ́ ká jọ máa ṣiṣẹ́ papọ̀ láti jẹ́ kí a nígbáyáwásókè. Nítorí pé àwọn eléyìí, a ti jọ mọwọ́ ara wa. Àá lè jọ sọ gbogbo ohun tó bá yẹ ká ṣe, àá sì yọ ṣé lásìkò àtìgbà tó bá yẹ, ti ẹ ó láti jẹ́ kí iṣẹ́ náà kó lọ bó ṣe tọ́ àti báa ṣe fẹ́, bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti bá ṣe ríi.

Àam, ìbọ̀wọ́ jẹ́ ohun tí a máa ń lò lẹ́nu iṣẹ́ wa lóòrèkóòrè, tí ó sì jẹ́ wípé, ẹ́, ara, ẹ́, ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa náà ni ara ẹ̀kọ́ bá ń ṣe ń bọ ìbọ̀wọ́, tí ó sì, tí èmi sì máa ń wọ ìbọ̀wọ́, ìbọ̀wọ́ ní àìmọye ìgbà. Ẹ́hn, ìbọ̀wọ́, àwọn ìbọ̀wọ́ mi wà tó jẹ́ wípé ohun tó máa ń gùn dé, ẹ́, ẹ́, ìṣẹ́po ọwọ́ ni wọ́n máa ń gùn dé, tí ó sì jẹ́ pé àwọn mi ibi ọrùn ọwọ́ nìkan la máa ń gùn dé. Ehn ohun irú àwọn ìbọ̀wọ́ yìí, ohun náà ni amo ń lò fún ibi iṣẹ́ wa. Ẹ̀, èmi máa ń mú ìbọ̀wọ́, màá sì kọ́kọ́ fi ìka, ẹ́, àtàǹpákó mi, òun ni màá kọ́kọ́ kí wọlé ná. Kọ́ tó di wípé màá ń fi àwọn ìka mi mẹ́rin ìyókù, màá ti wọnú ìbọ̀wọ́ yìí, tí màá sì fà á sọ́wọ́ mi dáadáa tí yóò lè dain sínú ọwọ́ mi. Kí ó sì jẹ́ wípé ìbọ̀wọ́ tó bá ti di wípé, ẹ́, bóyá ó yà, or tó bá ti ya, èmi yóò sì yọ́ kùo lọ́wọ́, màá sì fi ìmi rọ́pò. Ẹ̀, ìbọ̀wọ́ tí mo bá ríi wípé ojú rẹ̀ kò, kò ṣe dáadáa bóyá yò o ṣeeṣe, kó ti ní àwọn, ẹ́, kòkòrò àìfojúrí, èmi yóò sì mú, màá sì, màá sì fi sínú ilé ìgbà, ìgbà ilẹ̀. Ẹ̀, ìbọ̀wọ́ tí mo bá tún ríi wípé bóyá kàn ṣe ohun tó jẹ́, ẹ́, tó jẹ́ tó wọ inú ọwọ́ mi dáadáa, tàbí kò ń ṣe èyí tó jẹ́ èyí tí wọ́n ṣe fún mi, tí wọ́n ṣe fún irúfẹ́ tèmi, màá sì fi í sílẹ̀, màá sì wọ ohun tó jẹ́ irúfẹ́ tí tèmi láti wọ̀, tí ó sì jẹ́ wípé àwọn ìbọ̀wọ́ máa ń ṣe iṣẹ́ láti dáàbò bo ẹni tí ń wọ ìbọ̀wọ́ náà ni. Ṣùgbọ́n tí ìbọ̀wọ́ ò bá ti dáàbò bo ẹni tó wọ, kò sí àfààní kankan tí ó fẹ́ ṣe fún ẹni tí ó ń wọ ìbọ̀wọ́ yìí. Nítorí náà, èèyàn gbọdọ̀ wọ ohun irúfẹ́ ìbọ̀wọ́ tó máa wọ̀n àti iṣẹ́ tó bá fẹ́ kó ṣe ni èèyàn yóò fi, ẹ́, yóò fi mú ìbọ̀wọ́ tí ó dára fún un.

Ìwà ìṣòwò mi ní éléyì tí ó dára tí ó sì jẹ́ pé mo máa ń gbìyànjú láti ṣe àgbéléwò gbogbo bí mo bá ṣe ń ṣiṣẹ́ sí, tí mo sì máa ń tún fi sọ́kàn láti ṣe ní tẹsiwaju àti ìgbàgbàsókè jù bi ó ṣe wà lọ. Ẹ̀mi jẹ́ mo wà lára àwọn tí ó máa ń ṣe dáadáa sí àwọn oníbàárà, tí ó sì jẹ́ wípé màá bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohun tutu, màá bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú àwọn ohun tó dára àti àwọn ǹkan tí mo mọ̀ gbéró wípé wọ́n fẹ́ gbọ́ kí mo sì máa ń fi sọ́kàn pé ìtọ́jú oníbàárà àti kí oníbàárà kí inú rẹ̀ ó dùn ni ó jẹ́ mi lógún jù tí ó sì ṣe pàtàkì jù. Kí oníbàárà inú rẹ̀ ó dùn sí ìṣọwọ́ ṣiṣẹ́ wa ni ó jẹ́ mi lógún jù lọ. Eléyìí ló fi jẹ́ wípé àwọn èèyàn tí a bá gbà sẹ́nu iṣẹ́, mo máa ń gbìyànjú pé kí wọ́n jẹ́ pé àwọn tí wọ́n máa wà pẹ̀lú, tí wọ́n máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbàárà kí ó jẹ́ wípé a ti kọ́kọ́ wo ìwà wọn fínnífínní, a ti wo ìṣọwọ́ ṣiṣẹ́ wọn kí ó tó di wípé à ń fi wọ́n sí iwájú àwọn oníbàárà. Torí àwọn eléyìí tí wọn ò bá ṣe dáadáa sí àwọn oníbàárà, ó ṣe é ṣe kí ó ṣe ìdí náà kó ṣe ìjàǹbá fún iṣẹ́ wa tí ó sì jẹ́ wípé eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ náà máa ń ṣe tí wọ́n fi máa ń fi àwọn tí wọ́n ní ọmọ lọ́ yà yà, àwọn tí wọ́n ní ìbá, tí wọ́n máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n máa ń fi wọ́n sí àwọn ayé tí wọ́n ti máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Eléyìí tó jẹ́ pé tí oníbàárà gan ò bá fẹ́ ra ohun tí a ń tà, ìṣọwọ́ bá ṣe bá a sọ̀rọ̀ gan, yóò jẹ́ kí òun gan, kí ọkàn rẹ̀ kó ní iye ìyípadà ọkàn sí dáadáa láti wá bá wa ra ǹkan táǹtà.

N tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun kò n ṣe n tí ó pọ rárá. Alákọ̀ọ́ko òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣetán láti ṣiṣẹ́ tí ò ní ẹ̀mí ìmẹ́lẹ́, ẹni tí ó ṣe tó tí yóò lè bá àwọn akẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́, ni tó lè gba ẹni kankan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́ láti jẹ́ kí iṣẹ́ náà kó jáde sí ibi tó dára. E Ẹ̀ ẹni tí ó tun jẹ́ wipé yóò ní ọ̀yàyà, tí yóò lè máa bá àwọn e ọ̀nìbàárà, tí ò lè bá wọn ṣe, tí ò lè bá wọn s-- ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ní ti bi gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ wa bá ṣe gbé sílẹ̀. Tó sì jẹ́ í pé ẹni tí yóò lè ní àpò ìyàwó tó yẹ́ í pé yóò lè ṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ kó ṣe lásìkò tó bá yẹ kó ṣe. E Ẹ̀lẹ́yìí ẹ̀ ni ara àwọn nǹkan tí mo máa ń ní, tí mo máa ń wò nínú àwọn òṣìṣẹ́ tuntun ta bá fẹ́ gba. E ẹni to n bá tún fẹ́ gba yẹn bíi òṣìṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ ọlọ́pọpípé, olopolopipe torí tó bá jẹ́ í pé ẹni tí ó jẹ́ í pé ẹ̀ ń kò lè ronú e yàtọ̀ sí àwọn nǹkan tí iṣẹ́ bá sọ nìkan ni. Ngbà tí o orọ̀ ro ranṣẹ́ tí kò bá lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀ kò ní le mú ẹ̀ kò ní le mú ìmọ̀ràn tí yóò ṣe ilé iṣẹ́ láǹfààní wá. Eléyìí ló fi jẹ́ í pé ènìyàn gbọ́dọ̀ gba ẹni tó jẹ́ ọlọ́pọlọ tí ó jẹ́ ẹni tí ẹ̀ ọlọ́pọlọpípé tí ó sì jẹ́ ẹni tó yẹ́ pé o ọ̀nu bí iṣẹ́ ó ṣe máa ní lọ síwájú òun ni yóò máa rò gbogbo gbà. Tó sì jẹ́ pé àwa náa a máa ń fi àwọn ẹ̀ a máa ń fi àwọn ẹ̀ ẹ̀ salary àti ẹ̀ àwọn allowance i, a máa ń fi àwọn allowance i tó pọ̀ sí àwọn eru àwọn Òrúfẹ́ àwọn ẹ̀ ìmú, àmúyẹ t-, amuye tí a ti dárúkọ yìí. Torí a mọ̀ wípé àwọn tí àwọn tó bá tún bí owó tí órọ̀ owó bá tún ti wọ̀, àwọn èeyàn yóò tún ní ẹ̀ wọn tún ní ẹ́ agbára láti ṣe nǹkan tí wọ́n ó bá tún jẹ́ nǹkan gírere sí i, wọn tún ní agbára láti ṣe n nǹkan tí yóò tún ṣe ilé iṣẹ́ láǹfààní sí i.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti tẹ̀lé òfin ìyára ọkọ̀ tí a ń pè ní speed limit, torí pé mo mọ̀ wípé àwọn òfin yìí, tí wọ́n ṣe láti dáàbò bo wa náà ni àtàwà àtàwọn iyoku tí wọ́n ń lo ojú pópó. Mo gbìyàn mo gbà pé eré sísá ó ní òdinwọ̀n tí eeyan ò sì gbọ́dọ̀ sá eré àsápajúdé ní ojú pópó. Ọ̀pọ̀lọpọ̀ driver ló wà ní ojú ojú ojú pópó tí ó sì jẹ́ wípé oníkálukú, òun ni ó ní èrò kan àbò mi tó yàtọ̀ síra wọn. Awon mii Àwọn mìíràn wọn kì í bìkítà bí ó bá ṣe wu wọ́n, ná ṣe máa ya ọkọ̀ sílẹ̀, bí ó ṣe wu wọ́n, ná ṣe máa máa sá eré tí eléyìí kò sì bójú mú tó. Àìmoyẹ àwọn tí wọ́n ń ṣe driver gan-an tí wọ́n ti ẹ ní ìwé ìwakọ̀ tó jẹ́ wípé wọ́n kàn dedé kí ọkọ̀ mọ́lẹ̀ náà ni wọ́n sì ń wa ọkọ̀ lọ. Eléyìí ló yẹ kí àwọn ìjọba wa kí wọ́n mójú tó, tí ó sì yẹ kí wọ́n rí dájú wípé gbogbo àwọn tí wọ́n wà, tí wọ́n ń wa ọkọ̀, òun ni wọ́n ní àwọn, àmúyẹ tí ó tọ́ àti bó tí ó yẹ láti máa wa ọkọ̀ náà tí wọ́n sì gbọ́dọ̀ rí wípé ojú títí náà ojú pópó táwọn èèyàn tí ń rìn, òhun ló jẹ́ ẹ̀yí tó jagere tí kò sí àwọn ohun tí ó lè fa ìdíwọ́ lọ́nà. Òfin ìyára ọkọ̀ ló yẹ kí gbogbo driver àti gbogbo ẹni tó ń lo ọ̀nà ló yẹ kí wọ́n máa tẹ̀lé torí wípé, fún ìdáàbò bo ara gbogbo wa náà ni, kó má bàá sí ìjàmbá ojú pópó, ohun náà ni àwọn òfin yìí wà fún. Tó sì jẹ́ wípé àwọn ìjọba náà wọ́n ní láti máa fi àwọn òfin yìí múlẹ̀ kí, kí gbogbo ẹba lè já sí bí a ṣe ń fẹ́.

Àwọn àgbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní "Àlá kì í b'ọmọ lẹ́rù, kó má le rọ, bó bá ṣèri ni ò wí." Èyí ni wọ́n fi ń sọ wípé kò sí bí ọ̀rọ̀ bá ṣe tóbi tó, ẹnu ná á fi sọ, a lè fi ọ̀bẹ bu. Àlá tí èèyàn bá lá bó ti ẹwu kó bá ni lẹ́rù tó, ẹnu náà ni eyan yóò fi sọ, tí ó sì jẹ́ pé èèyàn ó rọ àlá náà ní fáwọn èèyàn tó bá wà níbẹ̀, tí èèyàn ó sì yé, tó bá jẹ́ ẹni tí eyan máa wá ojútùú síni, tí èyan ó sì tètè gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Àlá jẹ́ àwọn atọ́ka nígbà mìíràn tí ó fi máa ń jẹ́ wípé tí ó bá ṣí jẹ́ eyan ní, ó máa ń jẹ́ ìsipaya fún eyàn lórí nǹkan tí ó ṣe ṣe kó ṣẹlẹ̀ àbí ìkìlọ̀ fún eyàn lórí nǹkan tí ó wà níwájú láti dènà rẹ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń rántí àwọn àlá mi. Agágà, àlá tó bá jẹ́ wípé ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ó bá mi lẹ́rù tàbí ó kọ mí lómìnu bó ló ṣe rí bẹ́ẹ̀ àbí báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀, tí òun sa se àwọn àlá tí ó ṣe ohun tó kàn jẹ́ waran ohun tó jẹ́ ohun tí ó ní ìtumọ̀. Nínú àwọn Yorùbá náà ló túnbọ̀ tan ní pé alágọ̀. Gbogbo alá kọ́ ló gọ̀. Àwọn àlá mi, ìtọ́ka ni ló máa ń ṣe fún ìyàn, atọ́kùn ohun tí ó ṣẹlẹ̀ àbí ìkìlọ̀, òun ni ó jẹ́ fún eyàn. Eleyi lo jẹ́ wípé àwọn àlá tí mo bá lá tó bá ti di ìgbà tí mo bá ti tají, tó bá jẹ́ àlá tó bá mi lẹ́rù ni tàbí tá mi ara ọ sàn mi, màá sì gbìyànjú láti rántí ẹ tàbí kí n sọ fún àwọn èèyàn tí mo bá lè sọ fún. Sugbon èyí tó bá yẹ wípé bóyá kò ń ṣe ohun tí ó di o ní ìtumọ̀ sí mi ni, èmi ó sì dake lórí rẹ̀, mi ò sì ní máa sọ káàkiri bó ṣe jẹ́ niyen.

Bẹ́ẹ̀ni mo máa ń fi tùràrí ní àwọn ìgbà kọ̀ọ̀kan. Tùràrí ni mo nígbàgbọ́ wípé ó máa ń dènà àwọn ẹ̀mí kẹ́mi tó máa ń lé àwọn ẹ̀mí burúkú jìnnà sí agbègbè ẹni, kí ó sì jẹ́ wípé tí èèyàn bá ti fin, tí òórùn rẹ̀ bá ti ń ró, tó ti ń rú fin, tó ti ń fín sí gbogbo agbègbè, ni àwọn ẹ̀mí kẹ́mi ni wọ́n, wọ́n máa ṣe jìnnà sínú ilé òun. Kí ó sì jẹ́ wípé, mo máa ń lo tùràrí lóore kóòore, agaga ìgbà tí mo bá ní àwọn àdojúkọ kọ̀ọ̀kan tí mo sì siṣẹ́ lẹ̀ lórí àbí tí mo bá làálàá tí mo rò pé ohun tí yóò bà mí lẹ́rù ni. Ohun tí mo bá ṣàdúrà sí tán, mo lè tún fin túràrí láti mó ti, láti mó ti ṣe bíi jẹ́jẹ́ bí i ohun tí màá fi le, tí màá fi ṣe ọ̀nà láti lé àwọn ẹ̀mí kẹ́mi, láti jẹ́ kí tùràrí náà kó bá mi lé àwọn ẹ̀mí kẹ́mi kúrò níbi tí mo bá ti ṣàdúrà àti nínú ilé mi, ìwọ ló témi mọ tí mo fi ń lo tùràrí fún lè leyìí. Àwọn mí tùn máa tún lè máa lò ó fún nǹkan mi ò, ṣùgbọ́n ohun tí mo mọ̀ nípa tùràrí nìyí tí mo sì ti lò fún rí.

Igbeyewo iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ohun ló fihàn pé mo yege, tó sì jẹ́ wípé ẹ̀hn ku iṣẹ́ ni mo rí iṣẹ́ ya. Ẹ̀hn, àwọn, àwọn ọ̀gáa wa lẹ́nu iṣẹ́ máa ń kàn sára sí wa, wọ́n kan sára sí wa tí wọ́n sì lù wá lọ́gọ ẹnu pé a ṣe dáadáa, ẹ̀hn, èmi àti àwọn akẹgbẹ́ mi yòkú. Ẹhn, iṣẹ́ náà ni wọn gbé fún wa tí wọ́n sì fún oníkálukú ní, ẹ́hn, ẹ́hn, ẹ́hn, ohun tí yóò, ohun tó máa, tó máa ṣe, wọ́n pín, ẹ́hn, iṣẹ́ oníkálukú fún un láti ṣe, tí wọ́n sì lù wá níyànjú láti ṣàkójọpọ̀ gbogbo iṣẹ́ tó ní oníkálukú báti ṣe. Ká sì ṣe gẹ́gẹ́ bí, ẹ́hn, ẹ́hn, ká fi ìgbánú kan sọ bí sọ̀já. Ká sì siṣe gẹ́gẹ́ bí, ẹ́hn, ojú kan, gége bí àwọn ẹ́hn, ẹ́hn, ara kan ni wọ́n ní ká sì ṣe iṣẹ́. Tó sì jẹ́ pé gbogbo wa la fara sí iṣẹ́ yìí tí a ṣe iṣẹ́ yi dọ́jú àmì, ẹ́hn, tọkan tara, òun ni a fi ṣe iṣẹ́ yìí. Ẹ́hn, kò yà mí lẹ́nu nígbà tí iṣẹ́ náà jáde sí dáadáa tí a gbóríyìn lórí rẹ̀ torí wọ́n mọ̀ pé gbogbo awa ta ṣe iṣẹ́ yìí, òun ni a ní àfọ̀kànṣín tí a sì wá ìlọsíwájú àti dàgbá, ìdàgbàsókè ní ẹnu iṣẹ́. Ẹ́hn, eléyìí ni, ẹ́hn, ohun tí a ti láfi sùn láti ní àjọ, láti ní, láti rí, eléyìí ni ó wù wá tá tí wo ṣaàkún rẹ̀ tá sì mọ̀ pé, ẹ́hn, yóò, yóò iṣẹ́ tá a ṣe òun yóò la pa rere. Ẹ́hn, àwa náà sì fi sọ́kàn pé a tún máa ṣe ohun tuntun jù bẹ́ẹ̀ lọ. Gẹgẹ bọ ṣe máa n sọ, yin ni, yín ni kí ẹ ní ṣe mí. Ẹhn, tó bá tún di iṣẹ́ mi tó bá tún gbé fún wa, hun tí a ti ní lérò, ta ti gbà lérò náà ni wipé a tún ṣe iṣẹ́ tó tún jẹ́ mèremère tó tun ṣe dáadáa ju eléyìí lọ.

Rárá o, èmi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Ṣùgbọ́n ẹ̀mi máa ń rí nínú fọ́nran àti àwọn, eré, eré orí ìtàgé tí wọ́n máa ń ṣe, bí àwọn yẹn ṣe máa ń gun ọkọ̀ ojú omi, tí ó sì jẹ́ wípé wọ́n máa ń fi ṣe, ohun ìrìnsẹ̀ láti agbègbè kan sí, láti agbègbè kan sí agbègbè mìíràn. Ẹ̀rù omi ó máa ń bà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan tó sì jẹ́ wípé, ọkọ̀ ojú omi ni èmi ò tí ì ní àǹfààní láti fi ṣe, láti gun rí, tí mi ò sì tí ì ní, èyí ni tí i balasa ti n tii ṣe alábàápàdé ohun tí ó mù mí gun ọkọ̀ ojú omi tó jẹ́ pé kò sí ọ̀nà mìíràn láti ṣe ìrìn àjò náà yàtọ̀ sí ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe é ṣe lọ́jọ́ iwájú kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ tí mo sì ti fi ọkàn mi, tí mo sì pa ọkàn mi pọ̀ pé, ó ti, kò sí àbúrú kankan tí yóò ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé mo gun ọkọ̀ ojú omi, èmi tí mo gùn, èmi náà ni màá bọ́lẹ̀ nínú ọkọ̀ oun tí màá sì, tí kò sì ní sí àbúrú kankan tí yóò ṣẹlẹ̀ sí mi. Ẹlẹ́yìí ni ó ti wà nínú ọkàn mi tí mo sì mọ̀ pé nígbà tí ó bá fi di àsìkò, tí irú ẹ o bá ṣẹlẹ̀, kò sí àbúrú kankan tí yóò ṣẹlẹ̀ sí mi torí pé, Olúwa ló ń fi so ẹ̀ ṣọ́ mi. Mo sì ní ìgbàgbọ́ wípé, ohùn ti, àbúrú kankan kò sí nínú àwọn tó ń gun ọkọ̀ ojú omi. Bí ọkọ̀ ojú pópó bó ṣe rí náà lọkọ̀ ojú omi náà ṣe rí. Agogo bí ìjàǹbá ṣe kò sí ibi tí ìjàǹbá ò tí lè ṣẹlẹ̀. Àdúrà tá ń gbà náà kù ní pé kí ìjàǹbá o má ṣẹlẹ̀ sí ẹnì kọ́ọ̀kan nínú wa.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ, n ká máa ma sọrọ tá bá ń jẹun. Eléyìí ìwà lára àwọn ìwà tí ó bá oúnjẹ jíjẹ mu ti wón ń pè ní table manner. Tí èèyàn bá ń jẹ oúnjẹ aláta, èèyàn gbọdọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èèyàn ò gbọdọ̀ má jẹ oúnjẹ tí, en oúnjẹ aláta kí èèyàn o má, kí eeyan o má, èèyàn o gbọdọ̀ má kanjú jẹ oúnjẹ. Àgàgà oúnjẹ tó bá ti láta eeyan o gbọdọ̀ kanjú jẹ. Wọ́n ní ọbẹ̀ gbóná, a máa boní láwọn ọ oúnjẹ tó bá gbóná jù, èèyàn máa ní, èèyàn máa n ní sùúrù kótutù débi n to ṣe jẹ ni. Èèyàn ò gbọdọ̀ fi iṣu wàrà n wàrà, kí eeyan o fi fi iṣu tó gbóná kí èèyàn o fi sẹ́nu tàbí oúnjẹ tó gbóná jù kí èèyàn o fi sẹ́nu. Oúnjẹ tó bá ṣe jẹ tí ó jẹ́ wípé kò ní ba ẹnu jẹ́, oun loyẹ kí ọ̀ jẹ. Tí èèyàn bá sì ń gbín jẹun, tí mo bá ń jẹun, mo máa ń gbìyànjú láti pa ẹnu mi dé kí n tó má rún oúnjẹ tí mo bá ń jẹ lẹ́nu. Nítorí wípé kò ki n se ohun tó bójú mú kí èèyàn máa jẹun ṣàmùṣàmù tàbí kí oúnjẹ tó ń jẹ máa fi dí àwọn ará rẹ̀ yokù lọ́wọ́. Lẹ́yìn wa ìgbà náà, ẹni tó bá ń jẹun pẹ̀lú síbí àti abọ̀, ò gbọdọ̀ máa fi síbí rẹ̀ kó fi máa gbá inú abọ́ kó wá máa fi dí àwọn èèyàn kù lẹ́nu. Kó máa fi dí àwọn èèyàn kù kó fi máa dín wọn lọ́wọ́. Lẹ́yìn náà tí mo bá ń jẹ òkèlè tàbí oúnjẹ ọlọ́bẹ̀, en mo màá ń gbìyànjú pé tí mo bá fẹ́ jẹ ọbẹ̀ òun, ọbẹ̀ òun ó kín sàn sí mi lọ́wọ́ dé bí wípé yóò wà, ọbẹ̀ òun o sàn sí mi lọ́wọ́ dé bí wípé yóò wà, yóò wà, yóò máa jẹ́ k'ẹnikẹni tí yóò máa, tí yóò máa rí àwọn èèyàn lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn irú nǹkan báyìí àti, irú nǹkan báyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni mo máa ń ṣe tí mo bá ń jẹun tí mo sì mọ̀ pé ara àwọn ìwà tó dára nígbà tí èèyàn bá ń jẹun, òun náà lè léyìí.